Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò nífẹsí púpọ̀ ìpàdé órí fóònù. Mo nífẹ́ sí ìpàdé tí èmi àti ẹni náà ka ríra wa ní ojúkorojú ju kí a máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ lọ. Torí lórí afẹ́fẹ́, tí inú bá ń bí mi, mi ò ní lè sọ bó ṣe rí lọ́kàn mi fún ẹni náà dáadáa àbí áti fi wùwá sí.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Láti lè mọ bí ọjà mi dára, bá jẹ́ nǹkan bí i oúnjẹ ni, màá ní láti wo àwọn oúnjẹ tí wọ́n dè sínú ọ̀rá, màá láti wo ara rẹ̀ boya mo máa rí NAFDAC, àwọn ìjọ elétò tí wọ́n moju tó dídára oúnjẹ, tí wọ́n moju tó dídára oúnjẹ tí o tì wà lára rẹ̀, a jẹ pé ó dára ni. Tí o sì jẹ́ ǹkan bí i aṣọ, un ò wò, yẹ̀ wò, nípa ríràn ò, bó ṣe rí kí n tó máa tà fún àwọn customer mi.

Sọ fún wa nípa ohun tí ẹ fi ń dáná. Ohun tí a fi ń dáná ni gaasi. Ṣùgbọ́n nígbà mìíràn tí a bá fẹ́ gbé omi ka iná, a máa lo igi ìdáná. Inú kísíìnì sì ni gaasì náà wà. Tí a bá ti fẹ́ dáná, a ó bo oyún oúnjẹ tí a fẹ́ dá níná náà, a ó gbé sí orí pọ́ọ̀tù, a ó sì ṣiná sí gáàsì wa, a ó gbé le lórí. Ìyá mi sì ni mo máa ń dáná náà pẹ̀lú gáàsì.

Ṣé o fẹ́ràn, ṣe o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Mi ò nífẹ̀ẹ́ sí kí wọ́n máa pín oúnjẹ pẹ̀lú mi rárá. Mo nífẹ́ sí tí n bá ti fẹ́ jẹun kí wọ́n bu tèmi sọ́tọ̀ kí wọ́n sì bu ti ọ̀rẹ́ mi àbí àbúrò mi sì ọ̀tọ̀. Mo nífẹ́ sí kí n máa da jẹun kí oúnjẹ náà lè tó mi torí ìgbà míràn tí ń báa ń báa èèyàn jẹun, bí ẹlòmíràn ṣe máa ń jẹun kó máa ń tẹ́ mi lọ́rùn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? O ti tó bi ọ̀sẹ̀ mẹ́ta báyìí àbí ká ní oṣù kan tí mo ti lọ sí ilé ìkàwé torí pé a wà nínú ààyè ọlọ́jọ́ gbooro. Torí èyí, mi ò kí n lọ sí ilé ìkàwé láti ka ìwé. Iṣẹ́ ni mo ń ṣe.